Bẹ́ẹ̀ni mo mọ̀ bọ́sí wọn ń de ojú kọ ọmọ dá, mo mọ̀ bí a ti ń dá oko dúró ní ìdojúkọjú, bí i gba bí i, o lè jẹ́ pé wà á dáa dúró. Gàwúńlẹ̀ kèrè wà, wà á ó ní ṣe olùdènà fún, wà á pa ọkọ́ fi lẹ koma, koma dáṣẹ́ nǹkan sóti yẹ́ bẹ́yẹn.

Kò sí ọkọ̀ tí mo fẹ́, tí mo ṣe ń ṣe, mo máa ń yẹ̀wò ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà àná báyìí mo sì yẹ̀wò, mo dẹ̀ ṣi rí àwọn tuntun. Ǹjà mí dẹ̀kẹrẹ wà tó jẹ́ wípé mo máa rí notification látọdo wípé mo máa ń yẹ̀wò dáadáa.

Ó ti ṣe díẹ̀ sẹ́yìn, ó ti ṣe díẹ̀ sẹ́yìn bí oṣù mélòó kan báyìí tí mo ti lọ, àmọ́ mo ní ètò láti lọ ní ọ̀sẹ̀ tó n bọ̀ ṣá. Tí n bá lọ lọ́sẹ̀ tó n bọ̀, ó máa wọ oṣù tó n bọ̀, àmọ́ mo lé ètò láti lọ wo ṣá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ̀ gidigidi gan ni. Mo bẹ́-- mo fẹ́ràn ẹ̀ torí mo jẹ́ ènìyàn tí ẹ̀ pé tí bá ń rin ìrìnàjò, ó máa ń ṣe mí bí pé kí n bí. Ìgbà mí dè kẹ̀rẹ̀ báyìí ó máa rẹ mí, orí máa fọ́ mí, oríṣiríṣi ṣaa máa máa ṣe mí, àmọ́ óun mo ṣe, óun mo ṣe fẹ́ràn ẹ̀. So mo fẹ́ràn ẹ̀

A, mi ṣení mọ ba tí ń ṣe, ìbéèrè yìí pamí lẹ́rìn gidi gan an. Torí ṣe ìyẹn kó wà kíwẹ́ àwọn àgbàlagbà ṣà á mọ́ wo àwa báyi, a mọ bí a ti ń fọn gidi gidi gan an ni tí kì ń ṣe kékeré.

Bẹ́ẹ̀, ràrá, mi tíì bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣeto erò ri. Mi ò tíì bèrè, ìrànwọ́ rí, torí lákọ̀kọ́ náà ó níra fún mi láti bèrè ìràn, ìràn, ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn. Ó ṣòro fún mi. Ìgbà mí gan wa àwọn ọ̀rẹ́ mi tó súmọ́ mi pẹ́kípẹ́kí láti bèrè nkan lọ́wo wọn gan-an, ó máa ń ṣe mí ní bákanbákan.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ohun ọ̀ṣọ́ gidi gan, torí pé a ti ṣe mí lọ́ṣọ̀ọ́, mo ti fọṣọ́ sayọ̀, mo ti ṣe mí lọ́ṣọ̀ọ́, mo ti fọṣọ́ sayọ̀, so mo máa ń wo ohun ọ̀ṣọ́ gidi gidigan, mo máa ń wo, mo máa ń wo ohun ọ̀ṣọ́

Bẹ́ẹ̀ni now, dandan niyẹn. Mo máa ń gbà, mo dẹ̀ máa ń delete ẹ́ ń gbà mí. Ìgbà mí dẹ́ kẹrẹ, mo kan máan fi lẹ̀. Níṣín báyí ó ti e pọ̀ síbẹ̀ dáadáa dáadáa dáadáa, mi delete ẹ́, mo kọ̀ fi lẹ̀ síbẹ̀ ni. Àmọ́ ìgbà mìíràn máa ń delete ẹ́ dànù ni. Ìgbà mí dẹ́kẹrẹ kòun ṣé mi ni mo subscribe sí àwọn page yẹnu o, wọn kọ̀ máma send ẹ́ sí mi ni.

A kò ní rárà. Láàkọ́kọ́ náà, màá kọ́kọ́ fara balẹ̀ náà torí tí ẹ̀ bá fẹ́ yanjú nǹkan torí wùrúwùru ò ṣe é. Àkọ́kọ́ náà, o gbúdọ̀ kọ́kọ́ fara balẹ̀ torí tí o bá fara balẹ̀, ó ṣe é ṣe kó jẹ́ wípé gbogbo gbogbo gbígbọ́n tó ń gbọ́n yẹn kò palàjà ẹbí lórí ẹ, ó ti yẹ.